Mi ò kẹ́yìn gbọ́ ìgbékalẹ̀ iṣẹ́. Nígbà wo ni mo kẹ́, o kẹ́yìn kọ́ ìgbékalẹ̀ iṣẹ́? Ehn, ìgbékalẹ̀ iṣẹ́? À, èèyàn kan e kẹ́yìn kọ́. Tí ẹyan bá ti kú, ẹlòmí o de ní. Ìgbà táyè ò tí parẹ́, kò sẹ́ni tí o lè sọ pé òun kẹ́yìn kọ iṣẹ́ báyì.

Nǹkan tí mo máa ń ṣe lásalẹ̀, óòó, ìgbà mí mo lè jókòó kí ń máa ṣe àsàrò nínú àwọn iṣẹ́ tí mò ń ṣe. Lórí phone mo ti máa ń ṣiṣẹ́ jù, ìgbà mí mo lè máa ka bíbélì, ìgbà mí mo lè máa ṣiṣẹ́ lórí phone, ìgbà mí mo dẹ̀ lé máa wo fíìmù èyí tí ṣe eré ìtàgé.

Ohun mímu tí mo fẹ́ràn jù, mo fẹ́ràn yoghurt gan. Mo fẹ́ràn yoghurt gidi gan. Dó, mo máa ń mu Martina náà ṣùgbọ́n mo fẹ́ràn yoghurt gidi gan nítorí pé ó, ó jẹ́ milk, ó jẹ́ milk tí ó máa ń kí pọ́pọ̀. Ehn, mo dẹ̀ fẹ́ràn àwọn juice náà, ìyẹn àwọn ọtí ẹlẹ́rìndòdò, mo fẹ́ràn rẹ̀ náà.

A! Mi e ṣe yoga o. Ẹ̀ kan kan ni mo máa ń ṣe torí ko number one. Àkọ́kọ́ ni pé kò sí àkókò báyẹn àti pé kì í ṣe nǹkan tó mọ́ra. Yoga dáa ṣùgbọ́n mi i ṣe é, ó sì wù mí kí n máa ṣe torí nǹkan tó dáa ni.

"Eh, pékélé pékélé, arúgbó jẹ gbèsè." "Àá àá, mo ní irúgbọn, n sọ ọmọdé." Mo dàgbà gan. Mo ní irúgbọn, mo kàn máa ń fa dànù nítorí mi ò fẹ́ràn rẹ̀. Mo ní irúgbìn dáadáa, mi ò fẹ́ràn rẹ̀ dé. Àwọn mi ẹn máa ń, wọ́n máa, àwọn mi máa ń kó irúgbun sẹ́nu, mo kàn máa ń wò wọ́n pé báwo ni wọ́n se ń ṣe.

Mo máa ń rí dájú wípé ọjà mi dára gidi gan-an nítorí ọjà tí mo bá ti wò, tí mo sì rí pé ǹkan tó dá ló wà bẹ́ẹ̀, màá Mo máa ń gbé e jáde láti tàá. Nítorí ọjà tí ẹ̀ ń bá fẹ́ tajà, ẹ̀ ò gbọdọ̀ tata kúta. Tí ẹ̀ ò bá fẹ́ ní àwọn oníbàárà tó dáa, ẹ̀ ò gbọdọ̀ tata kúta.

Ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀ náà ni ọjọ́ Sunday, ìyẹn ọjọ́ ìsinmi, ọjọ́ tí a máa lọ sìn Ọlọ́run, ọjọ́ tí a máa lọ yin Ọlọ́run. A máa sọ̀dírúkẹ̀ ní ṣọ́ọ̀ṣì, a máa jó gidi gan. Ọjọ́ yẹn mo fẹ́ràn rẹ̀ gidi gan nítorí pé ó jẹ́ ọjọ́ ta máa ń gbàdúrà, ọjọ́ ta máa ń yin Ọlọ́run, ọjọ́ ta kìí lọ ibi iṣẹ́ ara. Ọjọ́ ìsinmi ọ̀la máa ń pè é.

Bẹ́ẹ̀ni mo máa ń ka ìwé. Ìwé tí mo sì máa ń kà pẹ́ oríṣiríṣi. Mo lè kàwé lórí iṣẹ́ tí mò ń ṣe, mo lè kàwé ìròyìn èyí tí olè ibo máa ń pè ní news, mo lè ka ìwé kí n lè tún ní ẹ́ ok, eo ọgbọ́n si, mo lè ka ìwé kí n lè tí kẹ́kọ̀ọ́ sí i. E mọ̀ pé ẹ̀kọ́ ò pin sí bí i kan, so mo máa ń ka ìwé dáadáa.

Ọwọ́ méjèèjì lèmi máa ń lo àtọ̀tún àtọ̀ṣi, kò si e iti mi lọ. Tí mo bá fẹ́ kọṣẹ́, ọwọ́ ọ̀tún ni mo máa ń lò. Tí mo bá fẹ́ lù ìlú, ọwọ́ ọ̀sì mo máa ń lò jù. Tun bá sì fẹ́ fọṣọ, ọwọ́ ọ̀tún mo máa ń lò. Mo lè lo ọwọ́ ọ̀sì náà, ṣùgbọ́n ọwọ́ méjèèjì ló bá mi lára mu. Ó kàn jẹ́ wípé mo máa ń lo ọwọ́ ọ̀tún ju ọwọ́ ọ̀sìn lọ ni.

Nǹkan tí mo máa ń wá nínú òṣìṣẹ́ tuntun ni pé, ó gbúdọ̀ jẹ́ ẹni tí ó ní àfojúsùn. Àfojúsùn yẹn ni pé ó gbúdọ̀ ní àfojúsùn tí ẹ̀, ibi iṣẹ́ yẹn nílò. Òṣìṣẹ́ gbúdọ̀ jẹ́ ẹni tó máa ń wá déédé, tó ní ìrẹ̀lẹ̀, tó sì ní, tó sì jáfáfá. Ó gbúdọ̀ jẹ́ ẹni tí ó, ó fẹ́ran iṣẹ́ láti ṣe. Ó gbúdọ̀ ya ọ̀lẹ.

Èdè tó wù mí láti kọ̀ báyìí o ní èdè Gíríìkì. Mo fẹ́ kọ́ Gíríìkì kín mọ bán ṣe máa ń sọ Gíríìkì. Mo sì fẹ́ kọ́ èdè Íbò náà. Mo fẹ́ kọ́ èdè Íbò. Mo lè sọ Hausa díẹ̀díẹ̀ ṣùgbọ́n mo fẹ́ kọ́ èdè Íbò. Mo sì fẹ́ kọ́ Gíríìkì. Hébérù náà wù mí ṣùgbọ́n tó lọhun bá ni ń kọ èdè náà tí ń sì mọ̀, ń kọ̀.

Tí mo bá fẹ́ ṣe ìdúnadúrà, mo máa ń wòye nǹkan kan. Nǹkan tí mo dẹ̀ máa ń wòye ni wípé kínni nǹkan tí mo fẹ́ rà yìí, kí ni nǹkan tí òye tó le jẹ́ àti pé kí ni ìwúlò rẹ̀. Tí ó bá jẹ́ pé mo m ìwúlò rẹ̀ jẹ́ ǹkan tó dáa tí mo sì ríi pé kò sí ìbòmíì tí mo ti le ríra, ẹ́, màá ṣe ìdúnadúrà yẹn pẹ̀lú ọgbọ́n. Nítorí ẹni tó fẹ́ tajà ó le bínú k'ólóun ò tà mọ́. Kò sì sí ìbòmíì tí ń ti ràá.

Èmi e kọ orin kélé o. À, orin kélé wọ́n ní ṣe mo máa ń kọ orin kélé. Èmi e kọ orin kélé torí orin kélé àwọn orin, àwọn, àwọn orin tí yẹ pé, eh, ara èèyàn ò ní léèlée kon un, tí ó máa, tí ó máa ṣe, tí ó máa ń ró lákọ lákọ lákọ odáìpẹ́ òun lọorin kélé. Àwọn ijó pàkúdù pàkúdù pàkúdù pàkúdù pàkúdù. Àwọn orin yẹn ni orin kélé.

Bẹ́ẹ̀ni, mo máa ń pe àwọn oníbàárà tuntun nítorí àwọn gangan ló yẹ kí à eyan máa pe jù. Ẹ mọ̀ pé àwọn tí ì bá ṣe, àwọn tó bá ti jẹ́ oníbàárà eyan tẹ́lẹ̀ wọ́n ti mọ gbogbo àpàlùpàde iṣẹ́ tí eyan ń ṣe àti ọjà tí eyan ń tà. Ṣùgbọ́n àwọn tó jẹ́ oníbàárà tuntun yẹn, ìyẹn gbọdọ̀ máa pe wọ́n kí wọ́n le, kí wọ́n le jẹ́ oníbàárà tí ó mọ dúró ti eyan dáadáa, tí ó mọ bá ìyẹn rajà ní gbogbo ìgbà.

Ìgbà tí mo máa ń fà, ṣe fífà ara àbí? Torí fífà yẹn ò yé mi. Ṣùgbọ́n ìgbà tí mo máa ń fà, bóyá ìgbà tó bá jẹ́ fífà ara ni, ẹ, ọ́loun ò jẹ́ ki fífà ara ó mú mi, torí, ẹ, nǹkan tí ó kan máa ń ṣẹlẹ̀ ni pé tó bá tí mo bá ti ṣiṣẹ́, tó bá ti rẹ mi, máa ṣi mi.

Mi ò fẹ́ràn rẹ lóru o. Mi ò fẹ́ràn yẹn lóru. Bẹ́ẹ̀ wá lóru, ẹ kú dànù ni. Mi ò fẹ́ràn yin lóru. So Mi ò fẹ́ràn yin lóru, pàápàá ẹ wá lóru. Àtẹ̀yìn àtẹ̀yìn tí ẹ̀ bá jọ wá, ẹ kú dànù ni torí mo reserve iná gan fáwọ̀n kan.

Etí mi dà gan ni, Ọlọ́run fún mi létí tó da tó jẹ́ pé kò sí ǹkan tí mi lè gbọ́. Etí mi fine, ó sound, ó sì máa ń gbọ́ran dáadáa. Etí mi dà, mo létí gidi, mo létí orin, mo létí tọ́onú, mo tún létí tó jẹ́ pé etí mi i gbọ́gbọ́ ku gbọ́ de.